Ṣé o mọ bí a ti ń yà àwòrán? Bẹ́ẹ̀ni, èmi mọ bí a ti ń yà àwòrán. Ǹbọ̀ àwòrán tí èmi máa ń yà kò kọjá ti orí fóònù mi. Èmi lẹ́yìn fóònù mi ya àwòrán dáadáa, ṣùgbọ́n èmi kò lè lo ayàwòrán èyí tí àwọn aláwòrán yíyà máa ń lò láti fi ya àwòrán. Àwòrán yíyà tí èmi lè yà oun ní ti orí fóònù mi, ṣùgbọ́n èmi kò mọ̀ bí a ti ń lo ayàwòrán gangán.

Ṣé o máa ń tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀? Bẹ́ẹ̀ni o, èmi a máa tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀ kódà. Òfin ẹ̀yà ara ọkọ̀ wà nù ní, ara òun tí ó jẹ́ pé tí mo bá fẹ́ gbé ọkọ̀ jáde ní ojoojúmọ́, màá tẹ̀lé dáradára. Òun ni màá ṣe kọ́kọ́ wò, pàápàá jùlọ bí kaye omi wò, kaye táyà wò, táyà àwọn ǹkan méje méje bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò. Gbogbo òfin ẹ̀yà ara ọkọ̀ pátápátá ni èmi máa ń tẹ̀lé.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Èmi kò ní aṣọ wíwẹ̀. Ko dà? Èmi kò kí ń sábà lọ sí odò láti lọ wẹ̀. Ṣùgbọ́n tí ó bá dé ojú ẹ̀ tó ní ìdí láti lọ sórí láti lọ wẹ̀, èmi yóò ṣẹ̀ṣẹ̀ ra aṣọ tí èmi yóò fi wẹ̀ ni. Ṣùgbọ́n èmi kò ní aṣọ wíwẹ̀

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Èmi kò kí ń fi aṣọ ìbora bo ara nígbà tí èmi bá ń sùn. Nítorí aṣọ ìwọ̀sùn mi gan-an, ó dé ẹsẹ̀, ó sì bo apá mi. Fún di ì, èmi kò nílò láti lo aṣọ ìbora. Bẹ́ẹ̀ sì ni èmi kò kí ń lo aṣọ ìbora tí èmi bá sùn.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Hmm, iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́, nígbà mìíràn ó ṣe kà, ìgbà mìíràn kò ṣe kà. Nígbà tí mo bá wà nínú yàrá ilé ìdáná, tí mo bá ṣe mú igbá mú àwò, bẹ́ẹ̀ ni ma fọ ọwọ́ fún idi èyì, ìgbà náà kò ṣe kà.

Wákàtí mélòó ni o máà ń wọ ojú ìbojú lójojúmọ́? Èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, èmi kò ní ojú ìbojú, bẹ́ẹ̀ sì ni èmi kò kí ń wọ ojú ìbojú lójoojúmọ́.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, èmi a máa di ọjà àbọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nitori maa dele awon eni ti o ni kile mu bo. Èmi máa ń di ọjà àbọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, èmi nífẹ̀ẹ́ sí wíwo ìràwọ̀ púpọ̀púpọ̀. Kódà ní ọ̀pọ̀ ìgbà èmi a máa jókòó ní ìta láti gbafẹ́ àti láti máa wò àwọn ìràwọ̀.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe, àṣà Yorùbá ni. Nítorí pé ọmọ Yorùbá ni èmi. Àṣà Yorùbá ni a máa ń ṣe ní ẹbí mi. Àṣà Yorùbá sì ni èmi tìkára mi ń ṣe.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Kódà a sì máa ràn mí lọ́wọ́ gidigidi gan, nítorí pé màá le ṣàlàyé ohùn gbogbo tí mo fẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ẹran ìrànwọ́ ohùn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn tí mo sì ń tẹ́lẹ̀ òhun ní ẹgbẹ́ Manchester United. Ó ní ẹgbẹ́ tí mo fẹ́ràn, ẹgbẹ́ mi sì ni, àwọn ni mò ń tẹ̀lé. Ẹgbẹ́ eré ìdárayá Manchester United ni mo fẹ́ràn.

Ṣé o ní àwọn èrò olóńgbò nílé rẹ? Rárá o, èmi kò ní àwọn èrò olóńgbò nílé mi. Nítorí wípé èmi kò kí ń sin ọdún Òńgbo. Bẹ́ẹ̀ sì ni èmi kò ní àwọn èrò olóńgbò nílé mi.

Nígbà wo ni o kẹ́yìn, o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Hmm, ní ìgbà dé ìgbà ni èmi máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Èyí ni ó máa ń mú kí iṣẹ́ mi kí ó rọrùn, kó lè ṣe é ṣe ní kíá kíá, ní yájo yajo.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, èmi ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Àti wípé, àwọn ẹ̀kọ́ kan wà, ẹ̀kọ́ oúnjẹ jíjẹ ni. Gbogbo èyí sì ni èmi ní. Bẹ́ẹ̀ni mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Nígbà tí o kẹ́yìn tí èmi kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́, ọ̀sẹ̀ tí a lọ parí yìí ni èmi kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Ni ọ̀sẹ̀ tuntun tí a lọ tan yìí.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èmi a máa tọ́jú èékánná mi dáradára tí ó sì máa mọ̀. Èmi ní bíléèdì abẹ tí mo yà sọ́tọ̀ fún èékánná mi tí mo fi máa ń gé ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Tí èmi bá fẹ́ gba ọwọ́ àwọn ènìyàn, èmi yóò dìde dúró ní orí ìjókòó mi láti gba ọwọ́ àwọn ènìyàn, èyí fi àpẹẹrẹ ìbọ̀wọ̀ hàn.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí èmi fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ó jẹ́ ọ̀kan pàtàkì nínú eré ìdárayá tí mo fẹ́ràn jù. Eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ ṣára? Bẹ́ẹ̀ni, èmi máa ń pa ohun ọ̀ṣọ́ ṣára. Kódà ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí jù dáradára, èmi a máa pa ohun ọ̀ṣọ́ ṣára ní gbogbo ìgbà.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ìpara sára. Ni kété ti mo bá ti wẹ tán ni èmi ó fi ìpara sí gbogbo ara mi. Bẹ́ẹ̀ ni mo máa ń fi ìpara sára.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Òǹtì tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni, màá kọ́kọ́ wẹ̀. Lẹ́yìn tí mo bá ti wẹ̀ tán, màá para. Tí mo bá tọ́jú ara mi tán, màá kúnlẹ̀, màá sì gbàdúrà. Lẹ́yìn tí mo bá ti gbàdúrà ni ìyọ̀ bọ́ sórí ibùsùn mi.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ má ń gbà tó à ààbọ̀ wákàtí kan. Èyí ni iye ìgbà tí ó máa ń gbà mí láti dé ibi iṣẹ́. Ààbọ̀ wákàtí ló máa ń gbà mí láti dé ibi iṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyin? Ìgbà tí ó kẹ́yìn tí èmi lọ wo ẹyin. Ó jẹ́ ní òwúrọ̀ yìí. Nígbà tí èmi fẹ́ dín ẹyin jẹ. Ìgbà náà lo kẹ́yìn tí èmi lọ wo ẹyin. Òwúrọ̀ yìí ni ó kẹ́yìn tí èmi lọ wo ẹyin.

Ṣé o máa ń na ara rẹ? Rárá o, èmi kò kí ń na ara mi. Nítorí wípé mo jẹ́ ènìyàn kan to jẹ́ wípé tí ohun kékeré bá kan mi lára, ara mi ni yóò le. Fún díè yìí, èmi kò kí na ara mi.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ re òun ní wí pé ìgbà mìíràn a kò ní rí iná lò, erọ alùpùpù lá a da ẹpò sí tí a máa ń fi ṣiṣẹ́. Ìgbà mìíràn sì ni yí ò ṣe a sá níbi iṣẹ́ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Bí èmi ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ní pé èmi yóò sún kúrò ní ibi tí ariwo tàbí àwọn ènìyàn bá wà pátápátá, èmi yóò sì dá wà. Báyìí ni èmi ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀